Orin ni mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú oko. Oríṣiríṣi orin ni mo máa ń gbọ́. Mo lè gbọ́ orin hip hopu àbí kí n gbọ́ orin Yorùbá fújì, àpàlà, omele àbí rárá. Mo máa ń gbọ́ àwọn orin yìí nítorí pé a lè fún mi ní agbára àti ṣíṣẹ́ síi.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára tí ń bá jẹun. Mì í rojọ́ lórí oúnjẹ, mì í sì jẹun sàkàkàkà, mì í jẹun pẹ̀lú eré. Mo máa ń farabalẹ̀ jẹun, mo ma ń rọra jẹun nínú ìdákẹ́jẹ́ láìsí ariwo títí tí màá fi jẹ oúnjẹ mi tán.